Ní ilẹ̀ Yorùbá, a máa ń kí àwọn ènìyàn báyìí. Tó bá jẹ́ ọkùnrin, wà á ní "Ẹ káàárọ̀". Tó bá jẹ́ bàbá ẹni ni, ẹ̀yà á sọ pé "Ẹ káàárọ̀ bàbá mi" àbí "Ẹ káàárọ̀ bàmi". Tó bá jẹ́ ìyá ẹni ni, wà á ní "Ẹ káàárọ̀ màámi" tàbí "Ẹ káàárọ̀ mà". Tó bá jẹ́ ẹni tó jù yàn lọ náà, tó bá jẹ́ lóbìnrin, wà á ní "Ẹ káàárọ̀ mà". Tó bá jẹ́ pé ẹni tí, ẹ̀, ó kéré sí i ni, ẹ̀yàn ò ní fi "mà" tàbí "ṣà" sí i. Eyán a kan sọ pé "Ẹ káàárọ̀". Tó bá jẹ́ wí pé ẹni tó jẹ́ bàbá, ẹ̀, tó jẹ́, ẹ̀, tó jẹ́, ẹ̀, ẹni tó jù ẹni lọ, tó de jẹ́ àgbàlagbà, tó. De jẹ́ jọkùnrin, ẹ̀yàn á sọ pé "Ẹ káàárọ̀ ṣir. Tó bá jẹ́ ẹni tó tó ni bí ni, á jẹ́ "Ẹ káàárọ̀ bàbá" tàbí "Ẹ káàárọ̀ màmá".

Ìbéèrè yìí, wẹ́, bẹ́ẹ̀ni, ó wù mí láti bọ́ sí ìlú mìíràn torí níbi tí a wà kò sí ibi tó máa ń tẹ́ ọmọ aráyé lọ́rùn tán. A fẹ́ láti gòkè si ní gbogbo ìgbà náà ni. So, ó ń mú un gbá lé ro, mo dẹ́ ń gbìyànjú láti gbé ìgbésẹ̀ owó ni láti lè rìnrìn àjò lọ sí ìlú mìíràn àti pé láti wá iṣẹ́ tó máa ní ààyè ilé ìgbé tí màá fi le wà ní ibòmí tí owó á fi pọ̀ tí a dẹ̀ fi máa rí ohun mìíràn ṣe. Torí gẹ́gẹ́ bí ènìyàn, a gbọdọ̀ tí máa tẹ̀síwájú nípa ìmọ̀. Ìmọ̀ ò kì í jẹ́ kí-- ìmọ̀ ò gbọdọ̀ dúró ní ibìkan nìkan, ó gbọdọ̀ farahàn ní gbogbo ọ̀nà àti ibikíbi tí a bá lọ.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ààà, bọ́ọ̀lù ni. Bọ́ọ̀lù ni o. Láti kékeré ni, láti bí ọmọ ọdún márùn-ún níbi tí àwa wà ní ilẹ̀ Yorùbá bí, ó ṣọ̀wọ́n kẹ́ torí ọmọ tí ó ní, tí ó, tí ó, tí ò fẹ́ràn bọ́ọ̀lù ni ọkùnrin. So bọ́ọ̀lù ni o. Lẹ́yìn rẹ̀ ni àwọn nǹkan mí bí ka gba ẹ̀yà ǹkan tí wọ́n ń pè ní tébù tẹnísì. Sugbọn láìsí èyí, bọ́ọ̀lù ni o. Ka gba bọ́ọ̀lù láàárín ara wa, ká dẹ̀mú inú ara wa dùn.

Oríṣiríṣi ọ̀nà, o-- o pé oríṣiríṣi, tó bá jẹ́ pé ohun tí ó máa ń múnú ẹni dùn bí owó ni, inú mi a máa dùn náà ni sílẹ̀ torí pé mo mọ̀ wípé, torí pé mo mọ̀ wípé tó bá jẹ́ ohun tó jẹ́ pé ó dáa jù, inú mi a máa dùn. Tó bá dẹ̀ jẹ́ pé bí nǹkan bí iṣẹ́ ni tí mo ti ń mọ̀ pé nǹkan yìí ń bọ̀, màá ṣe kí ni? Màá gbáradì ohun tó yẹ kí n ṣe, gbogbo àwọn ìgbésẹ̀ tó yẹ kí n gbé, só that ohun tí mo máa ṣe lé-- tí mo máa ṣe nígbà tó bá yá yẹn, a rá ṣe kí ni? A rá yẹ rọrùn fún mi. So mo máa ń ṣe àwọn nǹkan báyẹn báyẹn báyẹn. So tó bá dẹ̀ jẹ́ pé èèyàn náà ni, tó bá jẹ́ pé bí àlejò ni, a máa ṣe kí ni? A máa tún ilé ṣe, a máa tún agbègbè ṣe, ká máa rá yẹ lè bá wa ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ kí an lè bá bá ilé níbi tí ó yẹ àti ní, àti ní bó ṣe yẹ kí ilé kí ó wà. Tó bá dẹ̀ jẹ́ wípé a ń retí pé àkàn-- ẹ̀yàn kan fẹ́ wá fún wa ní nǹkan ni, a máa ṣe kí ni? Màá gbìyànjú láti mú-- láti, láti, láti tọ́ èni yẹn sí ọ̀nà, só that kò ní ṣe kí ni? Kò ní ṣìnà nígbà tí ó bá ń bọ̀ ní ọ̀dọ̀ mi.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ sì kọ́. Tí ẹ bá wò nígbà tí yoga èmi gangan kọ́ mi ò kí ṣe láti ìfẹ́nu ara mi, ṣùgbọ́n nígbà tí ẹ̀gbọ́n mi obìnrin àti àbúrò mi ọkùnrin àti àbúrò mi obìnrin bá ń ṣe, mo máa ń dara pọ̀ mọ́ wọn láti lè bá wọn ṣe kí, kí ìgbà tí wọ́n ṣe yẹn kó bá r'àyè le dùn fún wọn, kó bá r'àyè lè jẹ́ ìwúrí fún wọn láti lè tẹ̀síwájú ní ohun tí wọ́n ṣe ní gbogbo ìgbà bẹ́yẹn. Nígbà tí a dẹ̀ bá n ṣe, a máa ń tan orin, a máa ń play orin lórí rédíò àbí lórí fóònù wa. Wón sì lè dáké, wón sì lè fe ìdákéróró ní gbà míì, so, ó jé ohun tí a máà n se ní bíi èmeta àbi èmerin ní òsè.

Èmi kò fẹ́ràn láti máa lọ sí ilé oúnjẹ torí wípé ní ibi tí èmi wà yìí wọ́n kọ́ àwa pé kí á mọ bí a ṣe ń dáná àti ọkùnrin àti obìnrin láti lè, lá-láti lè, láti lè dín rírà oúnjẹ àrà jẹ kú fún wa torí wípé kò sí ohun tó dàbí kí ènìyàn kí ó dáná ní ilé rẹ̀ fún ra ra rẹ̀. So ó ṣọ, ó ṣọ̀wọ́ kí n tó lè lọ sí ẹ̀, sí ilé, sí ẹ̀, sí ilé oúnjẹ. Ó dẹ̀ sì máa, ó ti máa tó bi oṣù kan sẹ́yìn tí mo lọ ilé oúnjẹ kí ilé oúnjẹ gbẹ̀yìn.